Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ ní tí mo máa ń lò lóòrèkóòrè náà ni. Nítorí pé nọ́mbà yìí jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti fi ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì nígbà tí mo bá ní àwọn ìṣòro tí wọ́n nílò láti dojúkọ. Nọ́mbà yìí ni wọ́n máa pè láti rí dájú pé wọ́n ṣe àtúnṣe sí i.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń kojú àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Eléyìí ni mo máa ń rí dájú pé mo bèèrè ìbéèrè, mo ṣe ìwádìí, mo dẹ̀ gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn olùdarí ìṣe náà. Látọ̀rí pé mo yanjú àwọn ìṣòro yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, wọ́n dẹ̀ máa ń ṣe èléyìí ní oríṣiríṣi ọ̀nà. Ò jẹ́ ǹkan tó dára àti ǹkan tó dẹ̀ wúlò fún èèyàn láti máa ṣe náà. Ìdí nìyí tó jẹ́ wípé nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń rí dájú pé mo kọ àwọn ìròyìn kọ̀ọ̀kan tí ó dára fún ìlọsíwájú iṣẹ́ sílẹ̀.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etígbọ́ tí mo máa ń lò ni etígbọ́ tí ilé-iṣẹ́ àwọn Samsung ṣẹ̀ ṣe jáde. Etígbọ́ yìí jẹ́ etígbọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mọ dé máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá nílò láti gbọ́ àwọn orin tàbí eré, eré ìtàgé to dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi náà láti máa lò gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo máa rí dájú pé mi ò kí ń rọrùn. Nítorí pé kí èèyàn má rọrùn jẹ́ nǹkan tí kò fi bẹ́ẹ̀ dá. Ìdí nìyí tí ó jẹ́ wípé nígbà tí mo bá sùn, mo máa rí dájú pé mi ò kí ń rọrùn, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi láti rí dájú pé mi ò kí ń ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí àti nígbà tí mo bá sùn, à, ní àárín àwọn ènìyàn náà.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ṣe nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà. Nígbàyẹn lọ́hùn, àwọn ọ̀rẹ́ mi tọ́ je wípé, à ó ní ẹ̀kọ́ kan tí ó lágbára díẹ̀ tó de le fún wa. Nígbàyẹn lọ́hùn, eléyìí ni mo kọ́ àwọn ọ̀rẹ́ mi ní ọ̀fẹ́ làlá ìgbà owó tàbí nǹkan kan ní ọwọ́ wọn. Ó dè jẹ́ ìgbà kan tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ṣẹ eleyii. Lore kórè náà, nígbà tí àsìkò rẹ̀ bá ṣí sílẹ̀, nítorí pé lè jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe nígbà gbogbo. Ìyẹn ni ọjọ́ Satuday tó wà ní ìparí oṣù, a máa ṣẹ eleyìí lati ri pé a ṣe ìmọ̀tótó nínú ọjà tí a bá wà.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí wa gẹ́gẹ́ bí ènìyàn tí a de máa ń lò lóòrèkóòrè fún iṣẹ́ náà. Àwọn ẹ̀rọ kọ̀m̀pútà àti sófútwẹ́ tó de tun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí a máa ń lò náà. Àwọn eléyi ni àwọn nǹkan tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi tí ó dẹ̀ wùnmí mi láti máa mú lóòrèkóòrè. Nígbà tí àmú bá fẹ́ jáde ní àárọ̀ kùtùkùtù, mo fẹ́ràn láti máa mú tea. Nítorí tea jẹ́ nǹkan tí ó máa ń fún èèyàn ní okun àti agbára láti ṣiṣẹ́ àti láti ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún èèyàn náà. Mo dẹ fẹ́ràn láti máa mú tea pẹ̀lú mílìkì gidigidi.

Ìgbà mélòó ni ọ má ń fọ eyín lójojúmọ́? Mama rí dájú pé mo fọ eyín mi ní ìgbà méjì lójojúmọ́. Iyẹn ní àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́ àti ní alé nígbà tí mo bá dé láti ibi iṣẹ́ náà kí n tó lọ sùn mo á fọ eyín. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti rí dájú pé mo ní oòrùn tí ó dalẹ́nu àti pé eyín mi mọ́ tónítóní náà tí ó dẹ́rùn tó ṣe pàtàkì.

Ṣé o máa ń ṣe ìmúdọ́júìwọ̀n sọftwẹ́ẹ̀rẹ́? Ìmúdọ́júìwọ̀n sọftwẹ́ẹ̀rẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe, à, dáradára. Mo dà máa ń ṣe eléyìí nítorí wípé ó máa ń mú mí dùn, ó dà máa ń jẹ́ kí àwọn iṣẹ́ mi kí ó tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí o bá mu ọmúmú? Nígbà tí mo bá mu ọmúmú, mi ò kí ń lo ọ̀pá ìfàmọ́ra. Élé jẹ́ nǹkan tí kò bójú mú. Nígbà tí mo bá mu ọmimú, màá rí i dájú pé mi ò kí n mu ju nǹkan tí abara mi bá lè gbé lọ. Élé de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ máa ń ríi dájú pé mo máa ń ṣe lórekoórè náà gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó dára.

Ìgbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Kíkọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ìgbà i kẹ́yìn tí mo dẹ̀ ṣe eléyìí ni ìgbà tí, à, oṣù tí ó kọjá. Tígba tí ọ̀gá olórí iṣẹ́ pé mi láti kọ́ eléyìí láti ní ìlànà iṣẹ́ tuntun tí yóò ṣẹ̀ṣẹ̀ dé sí ibi tí mo ti ń ṣe iṣẹ́ lọ́wọ́lọ́wọ́

Báwo ni wọ́n ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ máa ń múra sílẹ̀ láti rí dájú pé mo mú àkókò tí ó dáa. Mo ṣètò nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí. Mo dẹ̀ pèsè oúnjẹ tí a fẹ́ jẹ níbẹ̀. Eléyìí ni mo máa ń ṣe láti rí dájú pé mo ṣe à ìpàdé dáradára.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù August, kí ó tọ jẹ́ oṣù, oṣù ekéjọ ọdún. Oṣù yìí jẹ́ oṣù tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mi dà máa ń dùn nítorí pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún àti ìgbà tí mo máa ń ṣe ayẹyẹ ọdún ìbí mi náà. Ilé ìdè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dà máa ń mú inú mi dùn lóorekóre nígbà tí mo bá ń ṣe lé yìí.

Àwọ̀n wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti máa wọ̀ nítorí pé àwọ̀ yìí jẹ́ àwọ̀ kan tó jẹ́ wípé, à, ó máa ń múnú mi dùn. Ó dẹ̀ jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé nígbà tí mo bá wọ̀ ọ́, ó máa ń dán. Ó dẹ̀ máa ń jẹ́ kí àwọ̀ títè mi náà kí ó jáde dáradára nítorí pé mo jẹ́ ènìyàn tí ó dúdú. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí mo fẹ́ràn.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni aṣọ tí ó bá fẹ́lẹ́. Àwọn aṣọ tó bá fẹ́lẹ́ yìí jẹ́ àwọn aṣọ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́gẹ́ nítorí pé nígbà tí mo wá wọ̀ wọ́n kò kí ń jẹ́ kí ó ru kí ó mú mi. Ó dẹ́ jẹ́ aṣọ kan tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Àmọn tó jẹ́ pé ibí ayẹyẹ tàbí òde, mo fẹ́ràn kí n máa wọ àwọn aṣọ tí ó máa ń, tí ó máa ń bá àwọn ènìyàn lára mu gidigidi.